Àwọn ìmọ̀ tuntun tí èmi fẹ́ kọ́ fún iṣẹ́, iṣẹ́ mi ni ìmọ̀ lílo ẹ̀rọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ jáde tí a mọ̀ sí AI. Èmi fẹ́ kọ́ ìmọ̀ tuntun nípa lílo AI láti fi ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ tí mo, tí mo yàn láàyò láti ṣe. Ìmọ̀ ẹ̀rọ yìí jẹ́ ìmọ̀ ẹ̀rọ tuntun tó sì jáde, tó ṣẹ̀ṣẹ̀ jáde tí èmi sì ní ayọ̀ ọkàn nípa rẹ̀ láti mọọ, láti fi ṣe àwọn iṣẹ́ tí mo yàn láàyò lọ́kàn ọjọ́ kan kó bá lè ràn mí lọ́wọ́ nípa iṣẹ́ tí mo yàn láàyò àti iṣẹ́ ọjọ́ mi kó bá lè tún jẹ́ ara òtún, òtún ọ̀nà mìíràn tí mò ń gbà ṣe iṣẹ́ mi tàbí tí mò ń gbà gbé iṣẹ́ mi jáde. Èmi ní lọ́kàn láti kọ́ ìmọ̀ tuntun yìí, ìmọ̀ ẹ̀rọ tuntun yìí kó ṣì lè jẹ́ ìrànlọ́wọ́ fún iṣẹ́ mi.